Báwo ni o máa n ṣe ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Tí ó bá ti di bí, máa jí ní àárọ̀ kùtùkùtù ma dúpẹ́ fún elédùmarè tí ó jẹ́ kí ó bami re tí yóò bá ti wáyá, màá wá mú àwọn àwòrán mi, màá send rẹ̀ sí orí afẹ́fẹ́ láti jẹ́ kí àwọn ènìyàn kí mi bí mo ṣe máa ń ṣe àjọ̀dún ìbí mi tèmi nìyẹn.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkàn? Pẹ̀lú sùúrù mo fi máa ń kojú ìdènà oko, torí pé kò sí ǹkan tí mò lè ṣe ṣí. Tó bá ti ṣẹlẹ̀, máa gbà ká mú, máa sì ní sùúrù tí gbogbo ẹ á fi yanjú pátápátá.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Alákọ̀kọ́ bí ó ṣe tutù ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Àti ó tún ní àwọn èròjà kan tó jẹ́ wípé kò ṣe é, kò ṣe é sọ. Àmọ́ tí ó bá sì dé inú igbá ayà èèyàn, ni èèyàn a máa mọ̀ wípé kíni yi dùn dáadáa.

Ṣé o máa ń ṣe ètò àwọn ètò ìtọ́jú, ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáradára.

Ìgbà wo ni ọjà tuntun yóò jáde? Ìgbà tí ọjà tuntun máa ń jáde ni tó bá ti di ìparí ọdún. Àwọn eeyán áwá gbe síta láti jẹ́ kí àwọn èèyàn rà fún ọdún tó ń bọ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn èèyàn ní ọwọ́? Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ lóríṣiríṣi torí kò ṣe gbogbo ìrànlọ́wọ́ náà ni owó, kò dẹ́ i ṣe gbogbo ìrànlọ́wọ́ náà ni iṣẹ́. Torí náà, ó jẹ́ ìrànlọ́wọ́ pé oríṣiríṣi láti ran àwọn èèyàn ní ọwọ́. Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ dáradára.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ, òun ni ìrẹsì àti ẹ̀wà fífọ́ pẹ̀lú ata díndín tí ó ní ẹran àti ẹja nínú pẹ̀lú dòdò. Òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù.

Àkókò wo ni o fiṣẹ́e rẹ sí? Àkókò tó bá ti rọ̀ mí ni ọ̀run ni, torí pé àkókò imii máa wà tó ẹ́ pé tí ń bá ti so wipe mo fẹ́ ṣiṣẹ́, araa mi gan lè máa gbaà. So àkókò tó bá ti rọ̀ mi lórun ni mo máa ń ṣiṣẹ́

Ṣé o ti ṣìnà rí? A, mo ti ṣìnà ní lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí mo wá tiwa di lemọ́lemọ́, mo wá, wá, ẹ́, a fi ojúwe ọ̀nà tí ó máa ń bá fóònù wa tó máa ń bá ẹ̀rọ alágbèéká wá, òun ni mo máa ń fi mọ̀ ọ̀nà torí mi ò fẹ́ kí n túmọ̀ sí ọ̀nà mọ́.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lò ó torí wipé mi ò fẹ́ràn àrìwó rárá rárá rárá. Mi ò fẹ́ràn ibi tí àrìwó bá pọ̀ sí àti àrìwó ní ibùgbé ibi tí mo bá ń gbé. Torí bẹ́ẹ̀, mo sì máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀, ó ní ǹkan tó máa jẹ́ kí n yan àwọn alábàáṣiṣẹ́pọ̀. Bíi irú ìsín mo bá fẹ́ ra ọjà, àwọn alábàáṣiṣẹ́pọ̀ ni ń lọ wá torí pé mo fẹ́ ra ọjà ni. Tó bá jẹ́ wípé mo fẹ́ gbé ni, màá tún lọ yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí yóò bá gbé wá sí ibi tí mo ti ń ta ọjà mi. Tó bá tún jẹ́ wípé wọn tún fẹ́ rà, màá tún yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí wọ́n máa bá wọn gbé sí inú ọkọ̀ tí àwọn ènìyàn bá gbé wá.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mi ò rá nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì o, torí jìbìtì, torí jìbìtì ti pọ̀ jù ní orí Íńtánẹ́ẹ̀tì ń sin. Torí bẹ́ẹ̀ ni mii ṣe é ra nǹkan. Rárárara lórí Íńtánẹ́ẹ̀tì, èmi kò sì fẹ́ jẹ́ kí wọ́n lù mí ní jìbìtì torí o, ọ̀tọ̀ ni nǹkan tí èèyàn máa rá, ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n máa gbé dé. Tí èèyàn túra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì, èèyàn máa kọ́kọ́ sanwó ni. Tí èèyàn ò bá sanwó, wọ́n ò ní ba'yàn gbé nǹkan tí èèyàn rà wá. Ibi tí jìbìtì ti wọlé nìyẹn.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ ní ojúmọ́? A! Wákàtí kò ló ń ka o. Torí tí n bá ti jí ni àárọ̀ kùtùkùtù tójú bá ti mọ́ báyìí, tí ago mẹ́fà àbọ̀ bá ti lè lu, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe nìyẹn. Ó tún di ìgbà tí ojú bá tun dúdú, tí àsìkò òórù tún ti wọlé, òní iṣẹ́ tún parí ní ọjọ́ ọ̀nà ni. Bí mo ṣe wá máa n ṣe ṣe títí di ọjọ́

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Méjèèjì ni mo fẹ́ràn, àmọ́ mo fẹ́ràn tòwúrọ̀ fún iṣẹ́ ṣíṣe ní àárọ̀ kùtùkùtù torí pé tí ilẹ̀ bá ti mọ́, ó ti di dandan kí èèyàn ṣiṣẹ́, tó bá ti di ìrọ̀lẹ́, ó ti di dandan kí èèyàn sinmi só. Torí náà mo ṣe fẹ́ràn méjèèjì dáradára torí méjèèjì lówú ló fún mi.

Ṣé o ti lọ ṣọdẹ rí ni? Rárá o, mi ò ṣọdẹ rí o torí pé ìmọ̀ ni, mi ò ṣe ní ìmọ̀ rẹ̀. Àti pé ìbí, ilé tí wón bí mi sí, wón ò mọ̀ nípa òwò ọdẹ ṣíṣe. Torí náà ni mi ò ṣe mọ̀ nípa ọdẹ. Mi ò dẹ tú ṣọdẹ rí rárá, rárá, rárá, rárá.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń para tí n bá ti wẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Màá pa orí, màá pa ojú, màá pa ẹsẹ̀, màá pa gbogbo ara mi ní ojojúmọ́. Ìpara ni mo dẹ́ máa ń lò. Mo máa ń para ní ojojúmọ́

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Béèni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Àwọn iṣẹ́ mi wà tó jẹ́ pé, ó dìgbà tí mo bá tó dé ilé ni màá wá ṣe, tí mo bá ti wá ṣe tán, màá wá fi abọ́ tó kù sí ibi iṣẹ́ mi. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ọ̀pọ̀ nkan torí pé kii se gbogbo igbà ni iṣẹ́ tí mo máa ń ṣe láti ilé.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun. Tí ebi bá pa mí máa jẹun nínú ọkọ̀ mi nítorí pé èmi náà mọ̀ ní. So kò sí igbe má jẹun má ṣe kì í ni. Even ìgbà mí gan tí n bá gùn ọkọ̀ mi tí ebi bá ń pa mi máa jẹun nínú rẹ̀. To jẹ pé ohun ebi kò ṣe é fi ṣeré torí kí eyan má tún lọ ní àìsàn ní àgò ara.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi, màá pín sí ọ̀nà mẹ́ta. Ìkan fún ounje, ìkan fún irin, ìkan fún afipamo torí ojó wájú. Bí mo ṣe máa ń ṣètò rẹ̀ niyen.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Ìbáṣepọ̀ pẹ̀lú alábáṣiṣẹ́ pọ̀ ó jẹ́ nkàn kékeré torí iṣẹ́ tí ó bá wà náà ni ó máa jẹ́ kí ìbáṣepọ̀ láti alábáṣiṣẹ́ papọ̀ mi yóò ṣe dọ̀gbà. Fún àpẹẹrẹ, tí n bá fẹ́ ṣe iṣẹ́, pé ọjà tí wọ́n ń nu shop mi ọ, ẹ̀ wá bá ń gbé lọ sí ibí báyi bàyì, ìdúnàádúrà tó wà láàárín àwa méjèèjì tó bá ti bọ́ sí nǹkan tó pé mi àti nǹkan tó pé òun, mo ti ṣe ìdúnàádúrà, mo ti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú alábápapọ̀ òṣìṣẹ́ mi niyẹn.

Àkókò mélòó ni o máa ń ṣẹ́ tò agogo jí rẹ, agogo ìjíni rẹ? Mii n ṣẹ́eti agogo torí pe o máa ń mú orí fo mi. Mo ti mọ àsìkò tí màá jí tí m bá ti sun.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi ni kí n jí ní òwúrọ̀ kùtùkùtù, kí n rìn wù mọ́ wo eré ìdárayá tí wọ́n máa ń gba sínu ìgbà sí ọ tírò yìí bọ̀ ń pè ní football, kí n jókòó tí kì í mọ̀ wọ́ kí n sì máa fi ǹkan sí ẹnu. Óun ni ìgbádùn tí mo fẹ́ràn jù.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé mi tí mo rántí kojú ijọ́ tí ìyá mi tó bu omi gbígbóná sínú omi, tó wá bu omi tútù si tí ó tọwọ́ bọ̀, wipè ṣe ó ti gbóná àbòti tútù tí ó sì ṣe nǹkan kan fún. Ibẹ̀ ni èmi náà ti wá rò pé kí n ṣe rú nǹkan tí ìyá mi náà ṣe. Bí mo ṣe ti ọwọ́ mi bọnú omi báyìí tí mo máa yọ sí ìta, ni ọwọ́ mi bá funfun, ni ọwọ́ mi bá ṣíbò. Nǹkan tí mi le rántí, tí mi le gbàgbé rárára nínú ìtàn mi nìyẹn.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré tí mo ti máa ń dá oko ẹ̀fọ́, pọ̀pọ̀ àgbàdo àti oko ilá. Mo ní ọgbà tí mo máa ń mójútó, tí mo ti máa ń ṣe àwọn nǹkan ìkó kéékèèké oko aró jẹ tó jẹ́ pé ẹnu èmi nìkan àti àwọn ará ibùgbé mi nìkan ni ó wà fún.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí kan ni, ni mo máa ń fi ìrọ̀rí. Mo dẹ̀ máa ń fi ìkan sí ẹ̀gbẹ̀ ìbùsùn mi ó di méjì. Mo tún máa ń fi ìkan sí ìsàlẹ̀ tí mo máa gbé ẹsẹ̀ lé ó di mẹ́ta. Ìrọ̀rí mẹ́ta ni mo máa ń lò tí bá ti fẹ́ sùn tàbí tí bá sùn gan-an, mo lè kó o sí ara kí n máa bá wọn ṣeré.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ìgbà kan ni tí n bá ti jí ní ìdájí, òun ni mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́. Ìgbà kan ni tí màá fọ ní tòkè ti ilẹ̀ àti ẹgbẹ́ àpa ọ̀tún àti ẹgbẹ́ àpa oṣi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò nǹkan. Oríṣiríṣi nǹkan ni ètò wà fún, kò sí nǹkan tí ò ní ètò nínú. Bí pé ènìyàn fẹ́ jẹun gan, ènìyàn níí, èeyan gbọdọ̀ ṣe ètò rẹ̀ torí pé tí èeyan o bá ṣe ètò rẹ̀ kò lè ṣí bo se máa rọrùn fún èeyan láti ṣe. So.

Báwo ni ò ṣe máa ń rí lu àkókò nígbà tí o bá wà nínú ìlà? Màá ní sùúrù fún títí tó máa fi kàn mí nì torí pé kò sí ńǹkan tí mo lè ṣe ju kí n ní sùúrù náà lọ torí náà sùúrù ó dára púpọ̀ ju máa ní sùúrù náà ni.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mo máa ń mu coffee torí tó bá ti rẹ mi tí ń bá ń ṣiṣẹ́, tó bá ti rẹ mi, màá lọ mu, ààyè coffee náà máa wà tí màá lọ yà sí ibi bẹ́ẹ̀ tí màá ń mu díẹ̀. Tí màá tú ti mú, màá tún padà sí ẹnu iṣẹ́ mi, tí màá tú di ṣe bóyá bíi wákàtí mẹ́ta sí, màá tún lọ yà sí láti lọ mú. Mo máa ń mu coffee lórí dáradára.

Ṣé o ní àgbàlá òjò bẹ́ẹ̀ni mo ní torí tí òjò bá rọ̀, máa kó àwọn rọ́bà mi sí ìta láti gbé òjò tí mo máa lò ní ọdún ọdún ọdún náà. Mo ní àgbàlá òjò bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Ìgbà mí tí n bá jẹun tán tí ó bá ṣẹ́kú, màá gbe kanna tí ó fi máa gbóná padà tí màá sì tun jẹ. Mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ torí afẹ́fẹ́ ibẹ̀ gan lásán ó tó ìgbádùn. Yàtọ̀ sí bí omi bá ṣee ń lọ ní òkè tó ń wá sí ìsàlẹ̀ pẹ̀lú àwọn èyàn tó bá ń ṣeré ní ibi ibẹ̀. Ìyẹn gan-an lásán kótó ìgbádùn fún èèyàn.

Ṣé wifi rẹ yára tó? A, ó yára. Ó yára ní ìwọnba titi ẹ fún lilo tèmi nitorí pé tó bá jẹ́ pé nǹkan alágbara ni mo fẹ́ fi ṣe, àwọn mi a sọ fún mi pé eleyii tí mo ń lò kò yára. Àmọ́ fún nǹkan tí mo fi ń ṣe ó yára ní ìwọnba nǹkan tí mo ń lò fún un.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń rántí àdéhùn ni torí pé mo máa ń fi sí ọkàn, torí pé àdéhùn ọ jẹ́ nǹkan tó le láti ṣe àti nǹkan tó le láti sọ. Torí náà tí n bá ti lè ṣe àdéhùn, mo máa ń fi sí ọkàn ti mi ní láíláí gbàgbé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, tí ń bá jẹ oúnjẹ tó lérò fún ìlera, kò sí bí mo ṣe máa dé ènìyàn àti ipé jíjẹ ènìyàn mìí gàn, ó máa ní ọwọ́ kan nínú. Nítorí náà mo fi máa ń jẹ oúnjẹ tó ní ìlera.

Kí ni o máa ń ṣe kí o tó sùn? Mà á gun orí ibùsùn mi. Tí n bá ti gbàán tán, màá dẹ̀gbàdúrà sí Elédùmarè tó jẹ́ kí n lọ ní àárọ̀ tó túnjẹ́ kí n dé ní alẹ́. Màá jẹ́ tún gbàdúrà nípa alá mi tí n bá fẹ́ lá àti bí n bá ti fẹ́ sùn. Ǹkan tí mo máa ń ṣe tí n bá ti fẹ́ sùn ni.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi tí bá ti kì i bọ ẹnu iná, tó bá ti charge, tó bá ti kún, tí ó bá ti pé géregé, mo máa ń lò ó fún wákàtí mọ́kànlá lójúmọ́ kó tó kú.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin tí ó ní ṣínṣín Ọlọ́run nínú, òun ni orin tí mo fẹ́ràn jù dáradára. Tí ń bá tú wá rí yẹn, mo fẹ́ràn orin rẹ̀ àwọn bàbá ayé àtijọ́ tán ti kan sẹ́yìn sẹ́yìn, ó tún máa ń gẹ kí ẹ rán tí bí ìgbésí ayé sílé pé kò sí ǹkan kan nínú rẹ̀

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Mo máa ń ṣe ìgbéjáde. Tí màá sọ fún àwọn ènìyàn pé, nǹkan báyì báyì ni mò ń tà ó, nǹkan báiy báyì ni mò ń ṣe ó. Só torí náà, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ mi.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Rara o. Mi ò tíì fún ẹyàn ní ẹ̀jẹ̀ rí o. Mi ti ṣe ri rárá ra torí pé ẹrù gan tún máa ń bà mí láti kí abẹrẹ bọ inú ara mi. Torí náà, mi ò tí fún èèyàn ní ẹ̀jẹ̀ rí.

Ṣé o máa ń wọ agogọ̀ sọ́wọ́? Mo máa ń wọ ago sọ́wọ́, mo fẹ́ràn rẹ̀. Àwọn eleyi to tun máa ń yí i ní orí, òun ni mo máa ń wo sí ọwọ́ mi. Mo máa ń wọ agogọ̀ sọ́wọ́ tí mo bá ti múra tán tí mo bá ń lọ ibi iṣẹ́.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán lára o, nítorí pé mi ò fẹ́ràn rẹ̀ rárárara. Rárá, mi i ní àwòrán kankan kankan ní ara mi. Ara mi kò sí ǹkan kan tí ó wà n bibẹ̀. Mi ò ní àwòrán lára, rárá, rárá.

Báwo ni o máa ń gba owó àwọn èèyàn? Mo máà ń gba owó àwọn èèyàn ní ìtẹríba fún ẹni tí ó bá jù mí lọ, díẹ̀ ni mo sì máa ń gba owó ní owó àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣe ìpèsè, ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń ṣe ìpèsè àwọn ohun èlò tí mo bá fẹ́, bí erú pé mo fẹ́ jẹun, màá lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo fẹ́. Tí mo bá ti wá ra tán, àwọn nǹkan tí mo le lò ní ọjọ́ náà torí kò ṣe gbé sí inú fíríjì torí pé mi ì fẹ́ràn oúnjẹ tó bá ti wà nínú fíríjì. Mo máa ra àwọn ìpèsè tí yóò tó mi ní ọjọ́ kan, tó bá tún d'ọ́jọ́ kejì ń tún lọ rà tí mo bá fẹ́.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù torí pé àárọ̀ náà ni iṣẹ́ òojọ́ ti bẹ̀rẹ̀. Mo máa ń tètè jí bí ọwọ́ aago mẹ́fà àbọ̀ máa ti mó múra tí mo ń ṣíṣe òjọ́

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn yìí? Ó rọrùn kò tún rọrùn torí pé, ènìyàn dídá ó ṣòro, ó dẹ́ ní ọwọ́ òfin nínú. Tí òfin bá ti wà, èèyàn dídá ó rọrùn, àmọ́ tí ó bá ti sí òfin, èèyàn dídá kò rọrùn. Torí tó bá gbé ibi tí èèyàn fẹ́ darí wọn lọ, ó jẹ́ ibi tó jẹ́ pé ó ní ìtumọ̀ sí wọn tí àwọn gan máa mọ̀ pé àwọn ń rí nǹkan dáradára fún wọn. Irú ibẹ̀ ó dára láti darí wọn pẹ̀lú òfin. Ní pé ìwọ̀ tó ò bá ti gbọ́ ọ, o ò tún gba kíní o. Tó táwọn èèyàn bá ti wá gbọ́ yẹn, ara wọn yóò wá balẹ̀ láti gbọ́, láti dá ń jẹ́ kí èèyàn darí wọn.

Nígbà wo ni o kí ènìyàn ní àjọ fún isẹ́? Ìgbà tí mo kí ń ní rìn àjò fún isẹ́, ó jẹ́ ọjọ́ tí inú mi dùn dáradára, torí náà mo fẹ́ràn kí ń kí ènìyàn ní irin àjò ibi isẹ́

Ṣé òun máa ń ṣe ìmúdùúrun software, software rẹ bẹ́ẹ̀ ni? Torí pé ó máa ń, wọ́n máa ń ṣe gan fún àwọn tó jẹ́ pé ilé tí èèyàn bá ń lò pẹ̀lú kọ̀m̀pútà ẹ̀rọ ayára bí àsè yíì, ó máa ti jẹ́ ilé tí o ti pẹ́ gbé a ọdún kan ló fi jura lọ. Torí náà, màá fẹ́ lo ilé tó jẹ́ pé inú ọdún táa wà ni kí iṣẹ́ rẹ le yára dáradára.

Ìgbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi tó bá ti di ọjọ́ ìsinmi tí mi ò lọ ibi kankan. Tó bá ti di ọjọ́ ìsinmi máà fọ̀ tí inú tẹ̀yìn. Tí bá dẹ́ mo pé n ní agbára, màá gbé lọ sí ibi tí wọ́n ti máa ń fọ ọkọ̀. Màá jẹ́ jòko títí tí wọ́n fi máa bá mi parí rẹ̀ tán. Tí wọ́n bá ti wá parí rẹ̀ tán ni ó máa mọ ìgbà lọ ilè mì.

Ṣé o ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mi ò ní ìgbàgbọ́ o nínú wọn o. Mi ò ní ìgbàgbọ́ nínú wọn torí wipé ìgbàgbọ́ mi ò sí papọ̀ pẹ̀lú wọn rárá rárá rárá. Mi ò ní ìgbàgbọ́ pẹ̀lú wọn.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Mo kan máa ń mú aṣọ ìbora sí tòsí ibi tin ma ti sùn àbí kin sùn lé ní orí? Tin bá ti wá s tin bá ti sùn tó bá ti di wí pé òtútù tin mú mi ma wá mú aṣọ bora yẹn ma wá fi bo ara torí pé bí mo ṣe sùn lé yío tí gbóná. Tí bá ti dá bora padà, orùn ó tètè kùn mí padà ní ẹsẹ kẹsẹ.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ rẹ? Bẹ́ẹ̀ni, ó dáa. Torí èèyàn gbúdọ̀ mọ ẹni tí èèyàn fẹ́ bá ṣiṣẹ́ pọ̀, ṣé kò ṣe oní jìbìtì, ṣé ìwà rẹ̀ mọ́ sójú olòótọ́ èèyàn? Torí pé iṣẹ́ tó bá ti dá yan pọ̀, tó bá ti di ibi owó, ó lágbára láti kàn án, láti sọ nǹkan tí ẹni yìí lè ṣe àbí ǹkan tí ò lè ṣe mọ́

Ṣé o ti dúró síì lọ, síí lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró síì lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí dáradára tí kò sí nǹkan tí màá ṣe. Ìbá mi, Ina le máa sìn ní orí rẹ̀. Mi ò dó náà mọ́

Báwo ni o ṣe máa ń dáàbò bo àyè ìkọ́kọrọ́ rẹ ní lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń dáàbò bo àṣírí àbí tàbí ìkọ́kọrọ́ si orí Íńtánẹ́ẹ̀tì mi, mo máa ń dáàbò bo ní ọ̀nà tó rọrùn dáradára.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Mo máa ń fi pamọ́ sórí cloud torí pé ìgbà mí máa wà to jẹ pé mo máa wà ní orí irin tí won máa bèrè fáìlì yẹn ní ọwọ́ mi ní orí ayélujára tí mo ti fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú èèyàn. Màá kán lọ sórí cloud mi ni màá sẹ́ẹ̀ndì rẹ̀ sí wọn ni màá fi sọwọ́ sí wọn pé ẹ gbà oun niyi tori náà o fi jẹ ko rọ mi ni ọrun, lọrun daadaa.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún iléyá ti Mùsùlùmí tí a máa ń péran ní ọjọ́ ọdún. Ó jẹ́ ọdún tí mo fẹ́ràn jù, ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jù tí inú mi máa ń dun, tí mo máa ń rí àwọn ẹbí mi láti ọ̀nà jíjìn.

Kí ni, kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Nǹkan tí mo máa ń ṣe, ó ní àwọn nǹkan kan tí mo máa ń ṣe tó jẹ́ wípé ọ̀rọ̀ ìfipamọ́ ni tó yẹ kó wọn gbọdọ̀ mọ̀, tí mo máa fi tayọ láàárín wọn. Bíi iru i pé èeyàn kan fẹ́ ṣe iṣẹ́ pẹ̀lú mi, màá ṣe dáadáa. Àwọn ẹlòmíì wọn mọ̀ bó ṣe máa ṣe dáadáa, ara nǹkan tí mo máa ń tún fi tayọ̀ nù láàárín wọn.

Ṣe o jẹ ẹni ti o ko jẹ ẹran? Bẹẹni, mo like ẹran daradara, nítì sísin ati nítì jije, mo fẹ́ràn rẹ̀ lọpọlọpọ. Mo fẹ́ràn ẹran jije, mo fẹ́ràn ẹran sín sín, torí pé mo fẹ́ ẹran.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Àh, bẹ́ẹ̀ni. Oríṣiríṣi lẹ́tà ni, oríṣiríṣi nǹkan tun ní èèyàn máa tún ko fún won, torí náà mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo máa ń kọ lẹ́tà dáradára sí àwọn ènìyàn, fún àwọn ènìyàn, lọ sí àwọn ènìyàn.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wá latajo? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju, mo máa ń ṣiṣẹ́ dáadáa, mo máa ń ṣiṣẹ́ ní wákàtí wákàtí, mo dẹ̀ ní àsìkò ìsinmi náà.